Ta bá ní ká wòó dáadáa, ìṣẹ̀ǹbáyé, òun náà ni nǹkan tí àwọn olóyìnbo ń pè ní Museum Òun ni ó dá sí pé oríṣìíríṣìí àwọn nǹkan, eléyìí tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì, àwọn nǹkan tó dá sí pé ó ṣééyàn léèmọ̀, àwọn nǹkan tó dá sí pé ó ṣéèyàn ní kàyéfì Òun náà ni àwọn nǹkan tí ó máa ń wà níbẹ̀. Èléyìí tó fà á tó fi já sí wípé àwọn orílẹ̀-èdè tí wọ́n bá ní irú nǹkan báyìí, ó máa ń jẹ́ kí ètò ọrọ̀ ajé wọ́n kó ṣe pé kí ni o? Kó dàgbà sókè. Ìyẹn ni wípé kí ni àwọn èèyàn láti ìlú mìíràn wọ́n á máa wá ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti lè já sí pé kí ni o? Káwọn náà tí ẹ tún ba lè ní oríṣìíríṣìí àwọn ìrírí èléyìí tó rọ̀ mọ́ ètò ìgbésí ayé. Òun náà wá ní pé kí ni o, ǹjẹ́ mo níìfẹ̀ẹ́ láti máa lọ sí irú àwọn ibi báyìí. Bẹ́ẹ̀ni, látara wípé kí ni o èmi náà tí ẹ máa ní ìdàgbàsókè níbi ìrírí èléyìí tí a mọ̀ sí experience. Àti wípé kí ni o kò ní jẹ́ nǹkan tí yóò wa já sí ńpé kí ni o, yóò wa máa ṣe mí ní kàyéfi nígbà tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa irú àwọn nǹkan báyìí. So òun náà ni wípé kí ni o, mo níìfẹ̀ẹ́ síi láti máa lọ dáadáa. Èléyìí tó jẹ́ eléyìí tó wà ní agbègbè wa ni o àbí eléyìí tó wà ní jìnnà jìnnà látara wípé kí ni o, ẹ̀, nǹkan ni tó já sí wípé kí ni o máa ń jẹ́ kí èèyàn ní ìdàgbàsókè. Bẹ́ẹ̀ni, ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí èèyàn ní ìdàgbàsókè, kò jẹ́ bó ṣe jẹ́.

Tí mo bá fẹ́ lọ sùn, kí ni nǹkan tí mo máa ń wọ̀? Pàápàá jù lọ, tó bá jásí pé bí ọwọ́ alẹ́, ẹ́ń, látari pé gbogbo náà la mọ̀ pé ìru àsìkò báyen, nǹkan àsìkò kan ni eleyi ìtẹ̀yàn máa ń lò láti fi sùn láti ìjà sí pé kí èèyàn sinmi gbogbo wàhálà ilé ìtẹ̀yàn tí ń ṣe bọ̀ wá ní àti àárọ̀ àbí àtọ̀sán ọ̀nà dẹ ní. Ẹ̀hẹn, òun náà ní pé mo kí n wọ aṣọ eleyi tí ó wà very light látara pé kí ni ọ̀dọ́ wa ń bíbayi nko o oru máa ń mú. Torí tí bá ti wọ sleepwear, or àwọn aṣọ iléyi tí o bá jásí pé kí ni o kò kí máa ń gba, òtútù mọ́ra. Ẹ̀hẹn, àwọn bí àbí singlet àti boxer, òun náà ni aṣọ eleyi tí mo máa ń wọ̀. So, síwájú kinde tó sùn dẹ ní, so mo jẹ́ eyan kan tó jásí pé kí ni o máa ń kọ́kọ́ ṣe ìmọ́tótó aye ibi tí mo máa ń sùn látara pé kí ni kó o kórun yen ba lè ṣe dáadáa, kó ba lè wọ ara dáadáa. Lẹ́yìn wágbà náà nǹkan wò, màá wá ṣe pé kí ni o máa paná látara pé kí n máa sùn kí n de máa ríran kọ́. Ó máa ń jẹ́ kí orun yẹn kó má lè wọ ara dáadáa. Lẹ́yìn wágbà náà nǹkan wò, màá wá ṣe àdúrà tọ̀. Màá tú-- màá sọ fún Ọlọ́run bá pé tọ̀, mo ti fẹ́ lọ sùn báyìí o, ìwọ Ọlọ́run obá, ọ̀rọ̀ mí dàwọ́ rẹ o dákun. Ìwọ tí o ti ń ṣọ́'mi bọ̀ wá látara ọ, mo ti fẹ́ sùn báyìí dákun. Wá ṣe nírorun fún mi láti le jà sí pé, ọjọ́ kejì náà nǹkan ò, kí n tún jí ní àyo àtàlá fía, kí ọwọ́ ṣe gbé, kẹ́sẹ̀ ṣe gbé àti gbogbo awon ara tó kù náà kí wọ́n le jásí pé kí ni wọ́n wà ní ipò eleyi tí ó da. So ní, ní àfikún náà ni pé kí ni o, so tí mo bá fẹ́ sùn báyen nǹkan wò, àwọn aṣọ, àwọn aṣọ eleyi tọ́-jà, àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, àwọn aṣọ eleyi tọ́-jàsín pé kí ni o. Ẹ̀hẹn, àwọn aṣọ nígbà tí oru bá wà ta máa ń wo, singlet ni o àbí gbà mí gan lọ jẹ́ pátà àti boya bí boxer máa dẹ̀. Ìgbà mìí na dẹ̀ wà tí ó jásí pé mo máa ń fi, ìbora yẹn, aṣọ bora mo máa ń fi sẹ́gbẹ̀ látara pé tí, atẹ́gùn bá ń fẹ́ ní oru, so má ba lè rí dá bora. So eleyìí ni, ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ti fẹ́ lọ sùn. Ó ṣe gan ni.

Àwọn ènìyàn, òun náà là mọ̀ sí human being. So ó lè jẹ́ ọkùnrin, wọ́n lè jẹ́ obìnrin, wọ́n lè jẹ́ ọmọdé, wọ́n dẹ́ lè jẹ́ àgbà náà. So àwọn náà ni oríṣìíríṣìí àwọn èlé tí a ní ní àwùjọ wa. Bẹ́ẹ̀ náà ṣi ni ní àgbáyé náà. So tí èèyàn bá máa ń jáde káàkiri, àá rí mọ̀ pé àwọn èèyàn kọ́ òó, tí wọ́n bá jẹ́ ọkùnrin wọ́n á jẹ́ obìnrin, tí wọ́n bá jẹ́ obìnrin wọ́n á jẹ́ ọmọdé, tí wọ́n bá jẹ́ ọmọdé wọ́n á jẹ́ àgbàlagbà. Bó tẹ̀ já sí pé nìsìńkọ́ òó, a ti wá làwọn kan tí wọ́n ń pè ní takọtabo. Ẹ̀hẹn, ó lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin. Ẹ̀hẹn, tàbí kí wọ́n ń pè wọ́n ní transgender. Ẹ̀hẹn, so àwọn eléyìí náà ń kọ́, òun náà ni oríṣìíríṣìí àwọn ènìyàn eléyìí tí a ní. So padà wá sí ìbéèrè pé báwo ni mo ṣe máa ń gba ọwọ́? Tó bá jásí pé kí ni o, ẹni tí mo bá fẹ́ kí, tó bá jẹ́ pé ágbàlagbà ni. So ìkan tí ó bá là káàyè mọ́ náà ni pé kí ni o, kí í jẹ́ kí wọ́n na ọwọ́ síwájú, síwájú kí n tó ṣe pé kí ni mo tó gba ọwọ́ wọn. Àmọ́ tó bá jásí pé ọmọ kékeré ẹni tí mo jùlọ ni mo bá fẹ́ kí, àbí kó tẹ̀ já sí pé bí i ìran, bóyá gbàgbọ́ jẹ́ ẹgbẹ́ kan ná. So ẹ̀hẹn, tó bá yẹ pé òun ló bá máa kọ́ na wọ́n, by life. Tó bá dẹ̀ jásí pé bí i náà mo bá máa kọ́ na wọ́n, kò sí wàhálà bẹ́ẹ̀. Àmọ́ tó bá yẹ pé èèyàn tí mo bá jùlọ, so èmi náà ni màá na ọwọ́ láti lọ ṣẹ́ pé kí ni o, kí í kó ba lè gba ọwọ́. Láti ára ń pé kí ni o. Ìkan tí ò bá, ẹ́ àwùjọ wá mú bíba yìí, èèyàn ní pé kò, kò ṣe tó pé kí ọmọdé kó jẹ́ òun ni yóò kọ́kọ́ máa na ọwọ́ lọ bá àgbàlagbà. Eléyìí nǹkan ò kí ń ṣe ìwà eléyìí tí ó dára rárá. Ìkan tó bá ẹ̀kọ́ náà mo ní pé kí ni o, àgbàlagbà, èèyàn tí ẹ̀ bá fẹ́ kí tó bá jẹ́ àgbàlagbà, kí èèyàn dúró dé irú èèyàn bẹ́ẹ̀ kí wọ́n kọ́ na ọwọ́ sí iwájú ná. Ṣé wá ju pé kí èèyàn tó mú ọwọ́ láti lè lọ bá wọn. Tó bá yen pé ọkùnrin sọ́ ọkùnrin èèyàn, àmọ́ tó bá yín pé ọkùnrin sí obìnrin, ẹ̀hẹn, mo jẹ́ ǹkan tí ò kí máa ń gba ọwọ́ opposite sex. Láti máa ń gbé kí ni o. Bí wọ́n ṣe kọ̀ fún wa pé kí a máa ṣe irú nǹkan báyìí. Gẹ́gẹ́ bá dẹ̀ tí ṣe mọ̀ pé kí ni o, irú nǹkan báyìí nǹkan ó máa ń bí ìbíkú bí i sọ́kọ̀ èèyàn, ó máa ń bí ìròkirò. Ó dẹ̀ máa bí kí èèyàn máa ro nǹkan tí ò dá, àbí kó ye báyìí. So òun náà ni pé kí ni o. Tó bá yen pé the same sex, ọkùnrin àtó ọkùnrin, ẹ̀hẹn, bí mo ti ṣe ṣe àlàyé síwájú báyìí náà ni a ṣe máa ń ṣe. Àmọ́ tó bá yín pé different sex, bóyá ọkùnrin sí obìnrin, eléyìí nǹkan ò kí ń ṣe nǹkan tí mo máa ń ṣe rárá. Kò dè ṣe nǹkan tí mo máa lè advise àbí tí màá lè sọ fún ẹlòmíràn pé kó máa ṣe. Àmọ́ tó bá yín pé obìnrin sí obìnrin, kò sí wàhálà. Ọkùnrin sí obìnrin, wàhálà. Obìnrin sọ́ ọkùnrin, wàhálà. Ọkùnrin sọ́ ọkùnrin, by life, kò jẹ́ bó ṣe jẹ́.

Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn láti máa wọ̀. So lọ́nà méjì, ó pínṣọnà méjì. Àkọ́kọ́ n bẹ́ẹ̀ náà ni pé ó níí ṣe pẹ̀lú irú kọ́lọ̀ wo. Bẹ́ẹ̀ ni, irú kọ́lọ̀ wo. Ṣé dúdú ni? Ṣé funfun ni? Ṣé pupa ni? Àbí àwọ̀ ewé? Uh ilé tí mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn kọ́lọ̀, àwọn kọ́lọ̀ ìbọ̀sẹ̀ náà ni ilé tí ó bá jẹ́ dúdú. Látara wipé kí ni, ó máa ń gba ìdọ̀tí mọ́ra. Ó máa ń gba ìdọ̀tí mọ́ra. Bó tẹ̀ dá sí wípé nígbà mí wà, bukátà máa ń pèsè pé kí n wọ funfun, ìyẹn white. Bọ́yá tí ń bá ní, bóyá bí official assignment kan tó níí ṣe pẹ̀lú, bóyá bí, ẹ́, ìjọba nǹkan kan baa yen Ó funfun náà ni mo máa ń wọ̀ látara pé kò tiẹ̀ fẹ́ síì ṣùgbọ́n kan bẹ́ẹ̀. Kò sí àní-àní, látara pé nǹkan tí wọ́n require wa pé kí a wọ̀ niyen Àmọ́ tó bá jásí pé gígùn rẹ̀, bóyá bó ṣe máa gbò to léńtì ìbọ̀sẹ̀. So mo nífẹ̀ẹ́ sí ilé tí ó bá je kó bá wà, tó bá jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ilé yi tí ó keere jù, eleyii tí ó dẹ̀ gun jù. Ilé tí ó jásí pé kí ni, yóò kọjá ibi orúnkún yẹn, ibi orúnkún yẹn yóò kọjá e soke díẹ̀. Ẹ̀ẹ́, ìrun àwọn ilé náà ni àwọn ìbọ̀sẹ̀ ilé tí mo nífẹ̀ẹ́ sí, nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni pé níbi owó náà, so èmi, èmi rí, mo jẹ́ ǹkan tí ó nífẹ̀ẹ́, ǹkan tó bá ti wọ́n jù, so ilé tí ó jásí pé kí ni o, kò, kì í ṣe pọ́kú lo wo, kì í ṣe ǹkan tó wọ́n jù, tó jásí pé kí ni o, ó wà ní ààrin méjì. So oníkíkú náà ni pé kí ni, irú ìbọ̀sẹ̀ ilé tí mo nífẹ̀ẹ́ sí jù, òun náà ni dúdú. Àmọ́ tó bá jásí pé kí ni o, ó bá jẹ́ ǹkan tí ó wà official, tó jásí pé ó níí ṣe pẹ̀lú iṣẹ́, òun náà ni funfun. Ẹ̀ẹ́, tó bá, pàápàá jọ tó bá níí ṣe pẹ̀lú àwọn ìjọba. So ò funfun náà ni ilé tí wọ́n gbà láàyè fún wa pé kí a máa wọ̀. Àmọ́ tó bá jásí pé níbi iye rẹ̀, níbi owó rírà rẹ̀, so ilé tí ó jásí pé kò wọ́n jù, ilé tí ó dẹ̀ jásí pé kí ni o, kò, kì í ṣe pọ́kúlu wẹ jù, tó jásí pé kí ni o, ó wà láàrin méjì. Òun náà ni ǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù. Kò jẹ́ bó ṣe jẹ́?

Àwọn aládùúgbò, sáwon aládùúgbò ni àbí àwọn ara àdúgbò. So ìkán tó yẹ kó jẹ́ náà ni ara àdúgbò kì í ṣe aládùúgbò. Tó bá je pe awon ara àdúgbò, àwọn èèyàn tí èèyàn bá ń gbé le, àwọn èèyàn tó jàsí pé a jọ wà níbi àwùjọ, àwùjọ ajo wà láwùjọ kan náà. Kódà ó lè jẹ́ ẹ́hẹ́n tó jẹ́ npe a jọ wà láwùjọ kan náà bẹ́ẹ̀ni, tàbí kó jàsí pé street ó se ń pé kíni o dàwà pọ̀. So iru àwọn èèyàn báyìí náà ni àwọn ara àdúgbò yan. So wọ́n lè jẹ́ àwọn teyan jọ ń gbé le, gbé ilé gangan ilé kan náà tàbí àwọn tó jàsí pé eyan jo ń gbé ní ẹ́ẹ́ street kan náà àbí àyíká kan náà. Ẹ̀hẹ́n àbí kó yẹ báyen. So oun náà ni àwọn èèyàn tí a lè pè ní ara àdúgbò. Ǹjẹ́ mo mọ̀ wọ́n dáadáa? Bẹ́ẹ̀ni, ó ń bẹ ninú àwọn elẹ̀yi tó jàsí pé mo mọ̀ wọ́n dáadáa. Ó sì ń bẹ inú àwọn èèyàn tó jàsí pé mo kò mọ̀ wọ́n, féèrè mo kò mọ̀ wọ́n náà ni. Kìí ṣe boya ń pé mo mọ̀ wọ́n dáadáa lọ bá yẹn. Ó de wà inú àwọn eleyi tó jasí pé mi ti ẹ mọ̀ gan sẹ́f. Kódà tí n bá rí iru èèyàn bá yẹn mi mi ní mọ̀ pé ara àdúgbò ló jẹ. So kí n padà sá àwọn eleyi tí mo mọ̀ dáadáa. Àwọn eleyi tó bá jàsí pé kírun ilé ló dàwà pọ̀ àbí kó jàsí pé ibi tí wọ́n ń gbé ń kọ́ o kò jìnnà sí wa, kò jìnnà sí wa lọ títí títí. Ẹ̀hẹ́n iru àwọn èèyàn báyi n kọ́ mo máa n mọ̀ wọ́n dáadáa. Mo máa mọ̀ wọ́n pẹ̀lú ìrísí wọn tàbí orúkọ wọn. So mo mọ̀ wọ́n dáadáa pé à ìyá lágba ja lẹ́leyi, bàbá tàmedo léléyi, à brọ̀dá kíní kan ń léleyi anti kini kan n leleyi. Àmo awon iru eyi tó bá jàsí pé wọ́n bá fẹ́ jìnnà sí wa díẹ̀, so mo kòn lè mọ̀ wọ́n pé boya pé à ó dà pé èèyàn tó ń lọ yẹn, ìyá lágba ja lẹ́ èèyàn tó n lo yẹn. Kìí ṣe boya pé o máa mọ̀ wọ́n lọ títí báyìí. Àmọ́ mo kò máa mọ̀ wọ́n ní òrè fe, òrè fe. Àmọ́ àwọn iru eyi tó bá jìnnà sí wa, ó súnmọ́ pé kí n má ti ẹ lè mọ̀ wọ́n látara pé kínu ẹ́ẹ́ jìjinà ibi tí a ti jọ ń gbé sí ara wa. So oun náà ni pé kínu àwọn eleyi tó bá jẹ́ àwọn tí ẹ́ẹ́ ilé bá dàwà pọ̀ tó dẹ́ jàsí pé a bá jìnnà sí ara wa. So mo máa n mọ̀ wọ́n dáadáa pẹ̀lú pé orúkọ wọn àti pé ìrísí wọn náà. Ẹ̀hẹ́n by their facial look àti n pé kírun bí atọ́ orúkọ wọn náà. So oun náà ni mo fi máa n mọ̀ wọ́n. So o kò jẹ́ bó ṣe jẹ́.

So, ṣé mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́? Òwúrọ̀ náà la n pé ní àárọ̀, ìyẹn ni àkókò morning, Eleyi t'awọn oloyinbo n pé ni morning. So ìrọ̀lẹ́ náà la le pè ní boyà bí evening time, ìyẹn àsìkò tí òrun bá ti fẹ́ lọ wọ̀. So ní ti òwúrọ̀ yẹn náà ni àsìkò eleyi tí òrun bá ẹ̀ ṣẹ̀ ń gbéra lọ sókè, ìgbà tí òrun bá ẹ̀ ṣẹ̀ ń gbéra lọ sókè. Ǹjẹ́ mo wá nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ mi méjèèjì? Ẹ̀hẹn. Òun náà ni pé tó bá ń pè tí òwúrọ̀ ni mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ ẹ látara ń kpé kí ni, ó jásíkó kan ilé tí ó jẹ́ àpẹ̀rẹ fún pé kín ni iṣẹ́ ti bẹ̀rẹ̀, iṣẹ́ ti bẹ̀rẹ̀. So èmi ni mo jẹ́ eyan kan tí ò ní ìfẹ́ láti máa ṣiṣẹ́ lọ títí, ẹ́ mi ò ní ìfẹ́ láti máa ṣiṣẹ́ lọ títí. Èmi kọ́ nífẹ̀ẹ́ pé tọ̀, ẹ ṣà fun emí lówó. Àmọ́ láti ṣiṣẹ́ yẹn, ó jẹ́ ǹkan tó máa ń ṣe mí bákan bákan tí ó fa tí ó máa ń fi lọ tikọ̀ tíkọ̀. Àmọ́ tọ̀, a ní option, òun náà ni pé kín ni o ká ṣiṣẹ́. Àmọ́ ní òwúrọ̀ yẹn ó túnmọ̀ sí pé kín ni, àsìkò iṣẹ́ ǹkan ò, ó tutù fẹ́ bẹ̀rẹ̀, ó tutù fẹ́ ṣé pé kín ni, ó tutù fẹ́ bẹ̀rẹ̀ kó yá ó, kó ní káàlùkù ṣé pé kín ni, kí wọ́n gbá ara sílẹ̀, kí wọ́n tètè máa mú wa láti ìjà sí pé kí ó, kí ni ó kó ní káàlùkù máa lọ sí ibi iṣẹ́ wọn, kí wọ́n mú wa láti máa lọ sí ibi iṣẹ́ wọn. Àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́, òun náà ni ó súnmọ́ sí i pé kí ni o, ó jẹ́ àpẹ̀rẹ pé kí ni o, àsìkò láti máa palẹ̀ mọ́, àsìkò láti lè já sí pé kí ni o, kí a bẹ̀rẹ̀ láti lè já sí pé kí ni o, kí a má a ṣíwọ́ iṣẹ́. Ó jásíkó kan lórí tó jẹ́ àpẹ̀rẹ fún pé, ẹ́ iṣẹ́ ǹkan ò, ó ti ní àsìkò láti lè já sí pé kí ni o, kí a parí àwọn iṣẹ́ wa, kí a tètè máa palẹ̀ mọ́ bí a ti ṣe máa kúrò ní ibi iṣẹ́. So àsìkò báyìí èmi nífẹ̀ẹ́ sí dáadáa látara ń gbé kí ni, à, a tutù bọ́rí lénìí. So tọ́, iṣẹ́ eni ǹkọ ò, ó tutù, ó tutù parí náà ni yẹ̀n, ẹ̀hẹn. So iru àsìkò báyìí, ẹ́ ẹ́ mo máa nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. Ó dẹ́tu jásíkó kan náà tó já sí pé kí ni o, ìsinmi, ó tutù bẹ̀rẹ̀ náà ni, òun náà ni àsìkò ilé tí a tún máa ṣe ìpalẹ̀ mọ́ fún pé tọ́, ká dé ilé o, ká jẹun, ká dé, ká sùn, ẹ̀hẹn. So àsìkò yìí náà ni àsìkò ilé tí ó jọmọ́ bẹ. So tẹ ba ní kí n gbé méjèèjì yẹ̀wò, ìmọ́, ẹ́ ẹ́ ti àárọ̀ àti ti ìrọ̀lẹ́. So méjèèjì náà ló da ò, méjèèjì náà ló da. Àmọ́ bí Ìbèrè ṣe máa ń pé, ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? À, méjèèjì náà ló da, méjèèjì náà ni mo fẹ́ràn. Àmọ́ mo fẹ́ fẹ́ràn ti ìrọ̀lẹ́ ju ti òwúrọ̀ lọ látara pé kí ni o, ti ìrọ̀lẹ́ yẹn ó má, ó jà pé, ó jà pẹ̀rẹ pé kí ni o, àsìkò péyàn palẹ̀ mọ́ iṣẹ́, àsìkò pé kéyàn ṣíwọ́ iṣẹ́ o ó ti dé. Àmọ́ ti òwúrọ̀ yẹn, àsìkò ń pé kéyàn sẹ ṣẹ̀ tún fẹ́ lọ máa lọ sí ibi iṣẹ́ ǹkan kan báyẹn, wàhálà tó tẹ̀ wọ́n á bí i pé kéyàn ǹkan tí ẹ máa lọ ibi iṣẹ́ ǹkan, ó jẹ́ ǹkan tó máa dẹ́rù bà mí. Òun náà ló fa tí mo fi máa sọ pé kí ni o, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ yẹn ni mo fẹ́ nífẹ̀ẹ́ sí ju ti òwúrọ̀ lọ. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ìgbà tí mo o pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn, o je akoko kan eleyii tí ó ti pẹ́. Bi o tẹ̀ já sí n pé kí ni o, a lè pín àwọn ọ̀rẹ́ sí oríṣìíríṣìí ìpelẹ̀. Àmọ́ kí nǹkan tí ẹ lọ ní general náà kí n kó gbogbo wọn pọ̀ papọ̀. Àwọn elèyii tún wọn súnmọ́ mi àti àwọn elèyii tún wọn o súnmọ́ mi. Ìgbà wo ni mo tiẹ̀ ti ní i ìpàdé pẹ̀lú wọn kẹ́yìn? Òun náà ni pé kí ni o, ó ti i pẹ́ díẹ̀. A ti máa lọ boya, a ti máa lọ bí i oṣù mẹ́wàá látara n pé mi i sí nílé, mi i sí nílé. Soo mo jẹ́ eyan kan tí ó já sí n pé kí ni o, lákòókò tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ bàìbàì, mi i sí ní agbègbè ilé rárá. Ibi tí mo wà tiẹ̀, ó jìnnà tèféètefee. Àbí kó yé bá yẹn, ó jìnnà tèféètèfeé. Soo mo dẹ̀ jẹ́ eyan kan tí i kò kí máa ń fi ọ̀rẹ́ ṣeré o. À! Nítorí mo mọ ìwúlò àti pàtàkì níbí ń pé kí ènìyàn ní ọ̀rẹ́. Paapaa ju lọ, eleyii tó bá jẹ́ ọ̀rẹ́ dáadáa, ọ̀rẹ́ ásunmọ́. Ọ̀rẹ́ tó já sí pé kí ni o nígbà ìṣòro yóò dúró tìyàn. Nígbà tí gbogbo ǹkan bá dẹ̀ n dùn náà, ẹ̀hẹ̀, eeyàn o ní yẹra fún wọn. So iru awọ́n ọ̀rẹ́ bá yẹn náà ni àwọn ọ̀rẹ́ eléyii tí mò ń sọ níbí báyìí. Soo ǹkan tó dẹ̀ fàá dẹ̀ ní wípé kí ni o, látara n pé ibi tí mo wà sí wọn ó jìnnà. Kí dẹ̀ ń ṣe ibí ikan tí èeyàn le sáré sọ pé kí n bínú pé kí n lọ rí wọn látara pé owó ọkọ̀ gbogbo ẹ, ó ṣe pé kí ni o. Ò wọ́n, ò wọ́n dáadáa. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, soo, à jọ máa ń pera wa lórí àwọn ẹ̀rọ àgbéká. À de jò máa ń sọ̀rọ̀ lórí àwọn social medias oríṣìíríṣìí. Ìyẹn bí i Facebook, boya bí i Twitter àbí Instagram. Soo, à de jò máa ń sọ̀rọ̀ dáadáa. Àmọ́ pé mo ti wá rí wọn kẹ́yìn. So, òun náà ni pé kí ni o, o ti ń lọ bí i oṣù mẹ́wàá báyìí látara pé mi i sí ní agbègbè ibi tí wọ́n wà lọ́wọ́ lọwo bá yìí. Àmọ́ tá ba máa fi rí boya bí i oṣù méjì sísìnyii pẹ̀lú ogo lọ́dọ̀ Ọlọ́hun. So òun náà ni pé kí ni o, a tún jẹ́ eyan kan tí a tún jọ o padà ní ìpàdé látara pé kí ni o mo ti máa wà ní agbègbè ibi tí wọ́n wà. Mo ti wà níbi agbègbè ibi tí wọ́n wà. So kúkúrú èdè náà ni pé kí nù o ti ń lọ bí i oṣù mẹ́wàá báyìí tí mo ti ní ìpàdé pẹ̀lú wọn látara pé kí ni o mo sì ní agbègbèe ibi tí wọ́n wà. Àmọ́ láìpẹ́ láì jìnnà, a tún jọ ní ìpàdé. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo máa ra ǹkan ní orí Internet? Bẹ́ẹ̀ni, mo jẹ́ eyan kan tó máa ń ra ǹkan ní orí Internet, bó tile já sí pé kì í ṣe orí gbogbo ayé tó wà lórí internet náà ni mo ti lè ra ǹkan. Látara bí a ti ṣe mọ̀ pé ayédèrú ó ti ṣe pọ̀ níta, àwọn scammers bí wọ́n ti ṣe pọ̀ níta, àwọn tí wọ́n jẹ́ bí hackers àtàwọn tó jẹ́ ẹ́ ayédèrú náà tó je sí pé kí ni èrú ni wọ́n ń tà. A máa rí ǹkan tí wọ́n fẹ́ tà báyìí, àmọ́ nínú rẹ̀, òun náà ni pé kí ni scam ló kúnú ẹ̀. Ǹkan tí kò dá, ǹkan àbùkù ò lè, òhun náà ni ǹkan tí ó wà níbẹ̀. So fún bí àpẹẹrẹ àwọn bí àwọn ayé tí mo ti máa ń ra ǹkan lórí Íńternet, òun náà ni boya Jumia látara pé kí ni bí wọ́n ṣe jẹ́ nkan tí wọ́n ti jẹ́ pé wọ́n wà very trustworthy. Wọ́n dẹ̀ ní ẹ́ kí ni a lè pè é náà, wọ́n ní goodwill, wọ́n ní reputation ẹ́ lè yii tí ó dá tí a dẹ̀ lè fi ọkàn tán sí, so wọ́n ti bá wọn dùwò pọ̀ dáadáa. O de ja sí pé òwò ta jijo ṣe ń kọ́ ọ, mi mi ti ẹ mi kábàámọ̀ rẹ̀, mi kábàámọ̀ rẹ̀ látara wipé kí ni ǹkan tí mo bèèrè fún, òun náà ni ǹkan tí wọ́n padà fún mi. Bó ti ẹ̀ já sí pé kí ni òwọ́ wọn fẹ́ ó fẹ́ gbórí lọ sókè díẹ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ǹkan tí mo rà ó jẹ́ ǹkan tí ó daá, ó ṣe dáadáa. Ti o de ja sí pé kí ni ó last dáadáa. Òun náà ni pé kí ni ẹ̀hen iru àwọn ǹkan báyìí ńkọ́ ọ, iru àwọn ayé báyìí lórí Íńternet ni kan mo lè ra ǹkan bẹ́ẹ̀. Àmọ́ àwọn ayé mi, èleyii to ja sí pé kò kò fẹ́ dàjú látara bá ti ṣe mọ̀ pé oríṣìíríṣìí àwọn ayédèrú, oríṣìíríṣìí àwọn èèyàn tí kò dá náà ló ṣe pé kí ni wọ́n kún orí internet báyìí. Náà ló fa tí ó ja sí pé kí ni mi kì í maa n ra ǹkan ní mi kì í maa n ra ǹkan lórí gbogbo ayé. So o ti ni áwọn ayé kan eleyi tí mo yà sọ́tọ̀ láti lè já sí pé tí mo bá fẹ́ ra ǹkan kan o máa kan to wọn lọ. Irú ẹ́ náà ni AliExpress, irú ẹ́ náà ni Konga. Tori awọ́n iru àwọn ayé báyìí, wọ́n jẹ́ ayé kan eleyi tí wọ́n daa tí èèyàn dẹ̀ lè fi ọkàn tán pé wọn ò ní jába èèyàn. Òwò wọn náà ò dẹ̀ ṣe pé bọ́yá ó gani lara lọ títí títí ti tí ó ba dé inú èèyàn láti lè já pé kí ni kí èèyàn bá wọn dùwò pọ̀. Kì í ṣe ǹkan tí ó lọ títí bayen So ó wà very very affordable, ó dẹ̀ wà very cheap, kì í ṣe ǹkan ti o gani lara So òun náà ni, kò já bó ṣe jẹ́.

Nǹkan tí mo lè sọ nípa ìbéèrè eléyìí náà ni pé, ẹ kì ń ṣe iṣẹ́ tèmi, kì ń ṣe nǹkan tí mo ní ìmọ̀ lọ títí láti lè jásí pé kí ń máa mójú tó software Nǹkan tí mò kàn ti ẹ̀ mọ̀ náà ni pé kí ni o? Ó máa ń expire, bẹ́ẹ̀ ni, ó máa ń dógùn-ún, so ó dẹ̀ máa ń bùkátà nípé kéèyan update rẹ̀, kéèyan update rlẹ̀. So tí irú nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀, òun náà ni pé kí n tọ àwọn software developer lọ, àwọn tí wọ́n jẹ́ bí ẹnjíníà tí wọ́n ní ìmọ̀ dáadáa nípa software So wọ́n á dẹ̀ bá mi wá ọ̀nà àbáyọ sí. So ṣíwájú kó tiẹ̀ tó di ńpé wọ́n bá mi wá ọ̀nà àbáyọ sí i, so mo máa kọ́kọ́ bi wọ́n pé, kí ni nǹkan tí ó ṣeé, bóyá nǹkan tí èmi náà tiẹ̀ lè padà máa ṣe nígbà tírú nǹkan bẹ́ẹ̀ tó bá tún padà jẹyọ. So tí wọ́n bá ṣàlàyé fún mi, so tírú nǹkan bẹ́ẹ̀ tó bá padà yọ, màá ṣeé fúnra ara mi. Àmọ́ tó bá já sí pé kì ń ṣe nǹkan tí mo lè dá ṣe, so àá jọ dúna dúrà. Tọ̀, nǹkan báyìí báyìí ò kí ni ọ̀nà àbáyọ, èló dẹ̀ ni mo máa san? So wọ́n a dẹ̀ sàrà í fún mi, a yọjú sọ̀rọ̀ àsọyépọ̀. So gbogbo nǹkan tí ó bá máa ná mi náà, màá ṣeé fún wọn. Wọn a dẹ̀ bá mi ṣe nǹkan tí àwọn náà máa bá mi ṣe lórí ẹẹ̀ kọ̀ǹpútà mi àbí ẹ̀rọ ayára bí àṣá, so wọ́n á bá mi ṣeé, so oníkálùkù á dẹ̀ lọ ní ìlọ tirẹ̀. So òun náà ni pé kí ni o, miì ní ìmọ̀ lọ títí nípa àwọn software Bí wọ́n ti ṣe ń ṣe ẹẹ̀, ìmúdójú ìwọ̀n wọn, miì nímọ̀ lọ títí. Tírú nǹkan bẹ́ẹ̀ bá ti wáyé ńkọ́ o? So mo máa ń tan àwọn tí wọ́n jẹ́ bí àwọn onímọ̀ nípa software, mo máa ń tan wọn lọ sí i, wọ́n dẹ̀ máa bá mi wá ọ̀nà àbáyọ sí oríṣìíríṣìí ìṣòro èléyìí tó bá ń dojú kọ software mi. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù láti má a jẹ, ní ọ̀dọ́ tí wa n bí bàyi oríṣìíríṣìí àwọn ẹ̀fọ́ la ní, ẹ̀fọ́ pẹtẹ̀ àbí ẹ̀fọ́ rírò, mí ì tẹ̀ mo se gbagbe orúkọ wọn báyìí àmọ́ gbogbo ẹ̀fọ́ náà ni mo nífẹ̀ẹ́ sí àmọ́ ó ní ẹ̀fọ́ kan in particular tó jásí pé rírò rè àbí sísè rè ó ma n fẹ́ dùn lẹ́nu báyìí, ó ma n fẹ́ dùn lẹ́nu. Tóbá tẹ̀ tu wa bá mi irú ẹ̀fọ́ yẹn, tó bá bá mi wá, tó bá bá mi ṣe pọ̀ mọ́ kíni wọ́n ń pè náà ẹ̀gúsí, ah ẹ̀fọ́ rírò àti ẹ̀gúsí yé ó má n jẹ́ kí orí mi máa gbóná, ó má n jẹ́ kí eruku máa yọ lórí mi, ó ma n jẹ́ kí n kí n kí n kí n feel high àbí kó ṣe báyìí, ó ma n jẹ́ kí ó dà bí pé tọ́ I'm on top of the world látara pé adùn aroma oríṣìíríṣìí nkan tí ó wà nbẹ̀ ó dẹ̀ tún jásí pé kí ni o ànfàní tó wà níbí pé irú ẹ̀fọ́ yẹn ànfàní pọ̀ níbẹ̀ ànfàní tó jẹ́ jásí pé kí nù ṣé ti ara ni àbí àwọn ẹ̀jẹ̀ bó jẹ́ pé àwọn oríṣìíríṣìí nkan elè yi tí ó n pèsè fún ara. Òun náà ni kan tó fàá tí mo fi nífẹ̀ẹ́ sí ẹ̀rọ ẹ́ ẹ̀fọ́ yìí, pàápàá jù lọ tóbá tiẹ̀ tun wa já sí pé èèyàn tí ó fẹ́ bá mi sè àbí ẹni tó sè ó jẹ́ ẹnìkan tí ó ní ìmọ̀ dáadáa nípa rẹ̀ bí a ti ṣe ń sè ẹ́ hhen torí pé kí nù oríṣìíríṣìí àwọn èèyàn ló wà ó tí wọ́n bá ṣe ẹ̀fọ́. Ẹ jẹ́ fọ̀ mí báyìí ah toilet àkún ni ẹlòmíì dé máa ṣe tí bá sín pé ìwọ gan infact fún bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ́ hhen wà gbádùn arà ẹ ára a ṣe pé kíni o á fúyẹ́ wọ ah infact wà ó tiẹ́ ẹ ní mọ̀ ọ ò ní mọ̀ pé o jẹ́ ẹ̀fọ́ ẹ́ hhen so irú ẹ̀fọ́ báyen mo nífẹ̀ẹ́ sí dáadáa ẹ̀fọ́ rírò àti ẹ́ ẹ̀gúsí àmọ́ ó dà pé mo ti rántí ó dà pé ẹ̀fọ́ ṣọkọ ẹ́ hhen ẹ̀fọ́ ṣọkọ òun ni wọ́n ń pe irú ẹ̀fọ́ yẹn ó má n dùn díẹ̀ lẹ́nu báyìí ó ní adùn díẹ̀ lẹ́nu báyìí so kó bá kọ́ dé bá mi kó bá mi mix ẹ pẹ̀lú ẹ̀gúsí pẹ̀lú bí a bí iyán àbí a má là á náà dẹ̀ ní ah mo nífẹ̀ẹ́ rẹ̀ tó pọ̀ tó pọ̀ kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Àlàáfíà náà ni kí èèyàn wà ní ká ń pé kí ara ṣe gbé, kó má jẹ̀ ẹ́ sí pé èèyàn ní àìsàn kankan lára. Eléeti ó lè ṣe àkóbá ní ara. Ṣèbí èró náà wa wá pé ṣé mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ ni, mo máa ń rìn ní àlàáfíà. Látara pé lọ́wọ́ lọ́wọ́ báyìí tí mo, tí mo ń record, tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí báyìí, so kò sí àìsàn kankan lára mi. Àìsàn kékeré ni o, àbí àìsàn eléeti terminal illness, ẹ̀hen, ó kére ni, àbo tóbi. Lọ́wọ́ lọ́wọ́ báyìí kò sí ní àgọ́ ara tèmi báyìí. Ṣé òun náà ní pé kí ni o? Ẹ̀hen, látara pé kò sí àìsàn kankan lára mi, òun náà ló fàá tí ó dá sí pé kí ni o? Mo fi máa ń rìn ní àlàáfíà. Kódà ìgbà mí wà gan tó dá sí pé mo lè rìn kìlómítà látara pé ara mi ó dáa jáńgíá, ó wà ní ká ń pé kò sí nǹkan tí ó kọlù ni. Ìgbà mí gan wà gan tó dá sí pé mo lè sáré, mo lè sáré, mo kò le wò pé yá, è ní nǹkan a fẹ́ fi sáré látara àlàáfíà eléeti ó wà lára mi. So àwọn ọ̀nà iná dẹ̀ ni bóyá kí n rìn àbí kí n sáré, náà ni ó jẹ́ nǹkan tí Ọlọ́run lò ní sábàbí látara pé kí àlàáfíà ara mi kó ba lè tú ní okun sí dáadáa, kó ba lè tú strong dáadáa, kó ba lè tú strong dáadáa. Bó tẹ̀ já sí pé àwọn ìgbà mí wà tó dá sí pé mo kò lè fẹ́ ní bóyá bí orí fífọ́ rańpẹ́, àmọ́ láàárín bóyá bí ọjọ́ kan ó ti tú lọ nìyẹn. So eléè lo túmọ̀ sí pé àlàáfíà ara mi ńkọ́ o, ó jẹ́ nǹkan tí ó ṣe dáadáa, so kò jẹ́ bó ṣe jẹ́.

Ọjọ́ elé ti mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ọjọ́ elé tó wà nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ kan tá ń pè ní ọjọ́ Jímọ̀. Ọjọ́ Jímọ̀ elé tó túmọ̀ sí Friday látara àwọn ìgbádùn elé tó wà bẹ. Àkọ́kọ́ ni pé kín ó jẹ́ ọjọ́ elé tí a máa ń fi òpin sí iṣẹ́ láti elé iṣẹ́ elé táa bá ti ń ṣe láti bẹ yá bí ọjọ́, ọjọ́ Ajé. So ọjọ́ Friday yìí, ọjọ́ Jímọ̀ náà ni a máa ń fi eh òpin sí gbogbo iṣẹ́ elé tí a bá ń ṣe. Ó dẹ́ẹ̀tú jẹ́ ọjọ́ kan elé tó dá sí pé kí nù a máa ń tètè kúrò níbi iṣẹ́ bẹ yá fún bí àpẹ̀rẹ ní ìsìn. Àwọn ọjọ́ elé tó kù bẹ yá bí a máa ń parí iṣẹ́ àbí a máa ń ṣíwọ́ iṣẹ́ ní bẹ yá bí ago mẹ́fà. Ẹ̀hẹn. Àmọ́ tó bá ti di di ọjọ́ Jímọ̀ báyìí, ago mẹ́rin kọ́ o, a tútù ṣíwọ́ iṣẹ́. Ó dẹ́ẹ̀tú máa ń fàá tó dá sí pé kí nù ìsinmi yẹn kọ́ o máa ń pọ̀ dáadáa. Èèyàn tẹ̀ máa ń ní àkókò láti lè já sí pé kí ni o kí èèyàn sinmi dáadáa. Ó dẹ́ẹ̀tú wá jẹ́ ọjọ́ kan elé tó dá sí pé kí nù ìmúra elé táa máa ń mu ó jẹ́ ìmúra ìbílẹ̀. Kì ń ṣe pé ìmúra pé a ṣè wá wọ àwọn aṣọ, máa ṣú gbogbo ẹ́pọ̀ mọ́ra wọn yẹn àbí kó yẹ bá yẹn. So ó jẹ́ ọjọ́ kan elé tó já sí pé kí ni a máa ń wọ aṣọ elé tí ó bá wù wá. Bó tẹ̀ já sí pé kì ń ṣe pé a wọ àwọn aṣọ elé tí ò bá eh òfin iṣẹ́ wa náà mu Àmọ́ wọ́n máa ń fún wa ní ààyè yẹn láti lè já sí pé kí ni ká wá náà tẹ́ ẹ wọ àwọn aṣọ elé tó jẹ́ aṣọ ilé tí kì ń ṣe pé aṣọ ibi iṣẹ́ àbí aṣọ tí ibi iṣẹ́ ti rẹ̀kọ̀ mẹ́ni pé ká máa wọ̀. Ẹ̀kẹ́ ìmi tún-- nǹkan tó tún fàá náà ni pé kí ni ó jẹ́ ọjọ́ ìjọsìn, ó jẹ́ ọjọ́ kan elé tí wọ́n ti jẹ́ kó yẹ máa ń pẹ́ kí ni Ọlọ́run obá nífẹ̀ẹ́ sí iwú ọjọ́ yẹn. Ẹ̀hẹn. Láti bá ń pẹ́ kí ni àwa tí a jẹ́ Mùsùlùmí báyìí, elé tí àwọn eh Yorùbá máa ń pè ní ìmọ̀le. So àwa ń kọ́ o, a jí ǹkan tó máa ń lọ sí eh Jùmọà láti lè já sí pé kí ni ká tún lọ ṣe ìrántí Ọlọ́run bá ń bẹ. So owó ọjọ́ báyìí ó tẹ̀ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Tí bá ti ń rántí pé à ọjọ́ ọ̀la máa tún ní Friday báyìí. In fact inú mi kan tẹ̀ máa ń dà dùn náà ni. Inú mi kọ́ máa ń dà dùn náà ni. Gẹ́gẹ́ bí fún bí àpẹ̀rẹ ní ìsìn àná ni ọjọ́ Jùmọà, àná ni ọjọ́ Jùmọà. Bí a mọ̀ ṣe lọ ọjọ́ Jùmọà, òun náà ni pé kí nù ibi iṣẹ́ ń kọ́ mo ti kó ìrìn iṣẹ́ láti bẹ yá bí ago mẹ́sàn-án. Bó tẹ̀ já sí pé ó ní ǹkan tí ó fàá, ó ní ǹkan tí ó fàá, ó ní ǹkan tí ó fàá tí mo fi tètè kúrò ní ibi iṣẹ́. Eh kejì náà ni pé kí ni ìgbà tí ago bí ago méjìlá sí me ago kan lù nǹkọ́ o, mo ti tètè lọ sí Mọ́ṣáláṣí láti lè já sí pé kí nù kí n lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run bá ń kó o máa ń jẹ́ kí ọkàn èèyàn ó kó tutù, ó máa ń jẹ́ kí lakaye èèyàn kó tú ṣí. Ó dẹ́ẹ̀tú máa ń jẹ́ kí èèyàn lè rántí oríṣìíríṣìí àwọn ǹkan elé tí Ọlọ́run obá ti ń bá wa sọ. Ó dẹ́ẹ̀tú máa ń jẹ́ kí èèyàn lè mọ ìyàtọ̀ láàárín irọ́ àti òdodo. Paríparí náà ni pé kí nù ọjọ́ Jímọ̀ òun náà ni ọjọ́ elé tí mo nífẹ̀ẹ́ sí jù. Elé ó tún mọ̀ sí pé mi ò nífẹ̀ẹ́ àwọn ọjọ́ elé tó kù. Àmọ́ elé tí mo nífẹ̀ẹ́ sí jù, elé tí mo nífẹ̀ẹ́ sí jù òun náà ni ọjọ́ Jímọ̀. Lẹ elé tó tún wá pẹ̀lú rẹ̀ as in second to the most tí mo tún fẹ́ nífẹ̀ẹ́ sí jù òun náà ni ọjọ́ àbámẹ́ta, ọjọ́ àbámẹ́ta látara ní pé òun náà jẹ́ ọjọ́ ìsinmi, òun náà jẹ́ ọjọ́ ìsinmi. Ọjọ́ àbámẹ́ta náà dà á mọ́ sí Saturday. Ẹ̀hẹn. Òun náà jẹ́ ọjọ́ ìsinmi. Àmọ́ elé tí mo nífẹ̀ẹ́ sí jù òun náà ni ọjọ́ Jímọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́?

Tí mo bá fẹ́ sùn, ṣe mo máa ń lo aṣọ ìbora? Ehn, mo máa ń lo aṣọ ìbora dáadáa, pàápàá ju ọ̀ tí a bá wà ní àsìkò tutù. Ó tẹ̀já sí pé lọ́dọ̀ tí mo bá ti bà yìí àsìkò tutù náà láwà, eh àbí kí í ní àsìkò ọyẹ́ tí ó dá sí pé kí ni gbogbo ǹkan owó máa ń tutù yínyìn, ó máa dàbí ẹgbẹ́ rán pé wọ́n ń da yìnyín sẹ́yàn lára. Ìyẹn pé snow ó dàbí pé ó ń jábọ́ sí ọ̀ lára bó ṣe máa ń tutù sí. Òun náà ló fàá tí ó dá sí pé àsìkò bá ǹkan òwò, mo jẹ́ ǹkan tó máa ń fi aṣọ ìbora. Ó dà kankan ṣe aṣọ lásán kan, aṣọ ilé tí ó nípọn dáadáa tí ó dá sí pé kí ni yóò lè gba òtútù mọ́ra. Òun náà ni aṣọ ilé tí mo máa ń dàbọ̀ ara látara pé kí ni òtútù ilé tí ó wà ní ìta ní ìsìnǹkan, ó jẹ́ ǹkan tí ó lágbára púpọ̀. Ó jẹ́ ǹkan tó lágbára púpọ̀. Ko dà aṣọ tí mo máa ń wọ̀ gan, ó jẹ́ aṣọ kan ilé tí ó nípọn dáadáa. Ó bá lè bá mi dènà òtútù ilé tí ó wà ní ìta báyìí. Àmọ́ tó bá jẹ́ pé àsìkò kan ni ilé tí ó ṣe òtútù bó yá bí àsìkò ooru, so ó jẹ́ ìgbà kan ilé tí mi kì í máa ń wọ̀ àbí tí mo tẹ̀ kí ń máa lo aṣọ ìbora nígbà tí mo bá fẹ́ sùn. Àmọ́ àsìkò ilé tá wà báyìí, ó jásìkò kan ilé tí òtútù yẹn ń ṣọyẹ́ gidigidi báyìí. Gbogbo ara wa báyìí ló ti, ló ti fẹ́, ló ti, ló ti fófún tán, ló ti fófún tán. Náà ló fàá tí ó já sí pé tí bá ti fẹ́ sùn ǹkan òwò, mo ní láti fi aṣọ bo ara mi, kò jẹ́ bó ṣe jẹ́.

Àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? E méjì náà ni, méjì náà ni. Àkọ́kọ́ ńbẹ náà ni àkókò kan eléeti a máa ń ṣe nígbà tí a bá ṣẹ̀ṣẹ̀ parí àwẹ̀ gbígbà. Bẹ́ẹ̀ ni nígbà tí àwẹ̀ bá ṣe parí, òun náà ni a mọ̀ sí ọdún ìtúnu àwẹ̀. Ọdún eléeti tí àwọn Mùsùlùmí máa ń ṣe láti lè dúnú, láti bá lè ṣe ìdúpẹ́ fún Ọlọ́run bá ń pe tọ̀. Ọlọ́run bá tí ó fún wa ní ààyè, Ọlọ́run bá tó fún wa ní ìgbà láàyè, Ọlọ́run bá tí ó ṣe níwọ̀nru fún wa, Ọlọ́run bá tó tú lè jẹ́ kí a rí e ọjọ́ ení yìí, Ọlọ́run obá tó jẹ́ dá sí pé kí nìún nínú àwẹ̀ kan, ó ṣe níwọ̀nru fún wa láti lè jásí pé kí nì o. Àwẹ̀ dé, a dẹ̀ gbà á, àwa gbà lásán, a gbà pẹ̀lú àlàáfíà ara. Òun náà ni nǹkan tí a máa ń ṣe ní irọ́ ọjọ́ ọdún báyẹn. So a dùn ún, a dúpẹ́ fún Ọlọ́run tí ó ṣe lé ní irorun fún wa. Ọ àkókò ìkejì, òun náà ni àkókò kan eléeti a mọ̀ sí àkókò iléyá. Àkókò kan eléeti ó jásí pé àwọn Mùsùlùmí náà ni wọ́n máa ń ṣe látara pé kí nì ún, látara pé kí wọ́n bá lè tún lè fi ìdúpẹ́, látara pé kí wọ́n bá lè fi oore hàn sí Ọlọ́run obá fún gbogbo àwọn ìtẹ̀kún eléeti Ọlọ́run bá tún ṣe fún wa. Òun náà ni àkókò kan eléeti ó jásí pé kí nì ún a máa pa ẹran, a pa ẹran, a pa ẹran. Ó lè jẹ́, ó lè jẹ́ màálù, ó lè jẹ́ ewúrẹ́, ó lè jẹ́ ràkùnmí. So a pa ẹran, a pín fún àwọn, àwọn ará ìle wa, a pín fún àwọn ará àdúgbò wa. Kódà a tẹ̀ tu jáde káàkiri. Òun náà ló fàá tí wọ́n fi ń pè ní iléyá. Àwọn, àwọn ẹbí elée tó jásí pé kí nìún wọ́n ti ń fọn kaa káàkiri. Irú àsìkò bá nǹkan ò, oní nká l'òkú nǹkan ò wọ́n á tún ní ìpàdé pọ̀, wọ́n á tún ní ìpàdé pọ̀. Ọ̀rẹ́ náà ko tí wọ́n ti pàdé ara wọn tipẹ́tipẹ́ kan ò, irú àkókò bá nǹkan ò, àwọn náà tún máa ní àǹfàní yẹn láti jásí pé kí nìún kí wọ́n tún jọ pàdé pọ̀. So àkókò ọdún eléétèmi nífẹ̀ẹ́ sí jù dáadáa náà níyẹn. Àkókò kí nìún, àkókò ìtúnu àwẹ̀. Ẹ̀kejì ńbẹ́ náà ni àkókò e ọjọ́ iléyá. Elẹ́ẹ̀kẹta tí mo tún lè sọ pé mo nífẹ̀ẹ́ sí jù, òun náà ni e ọjọ́ Jummua. Ó jẹ́ ọjọ́ kan eléeti a lè pè ní ọdún kékeré, a lè pè ní ọdún kékeré látara pé kí nì òun máa ń wá ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ọ̀sẹ̀, every, every seven days òun máa ń ṣe pé kí nì o, òun máa ń repeat ara rẹ̀. So òun náà jẹ́ ẹ ọdún kan tí mo nífẹ̀ẹ́ sí jù dáadáa. Ó jẹ́ ọdún kan tí mo nífẹ̀ẹ́ sí jù dáadáa. So kò jẹ́ bí ó ṣe jẹ́.

Ìbéèrè eléyìí, o fẹ́ lọ́ bákan bákan, o fẹ́ lọ́ bákan bákan. Bí mo ṣe gbọ́yé náà ní pé, ǹjẹ́ ó máa ń tan ìkíni? Ìkíni ní èdè òyìnbó náà ni greeting. Ǹjẹ́ mo máa ń tan, ṣe mo máa ń switch off, ṣe ma n switch on greeting lórí fóònù mi, ìyẹn ẹ̀rọ àgbéká. So do i switch on greeting on my phone? Kò fẹ́ yé mi lọ titi, àmọ́ kí ni wípé bóyá ṣe mo máa ń gbé fóònù mi sí, ẹ́, sí ìsọ̀rọ̀ sókè. Ẹ̀, mo máa ń gbé sí ìsọ̀rọ̀ sókè. Ìyẹn nipe kín ni o. Ó máa ń, ẹ́, kì í ṣe kàn tí mo máa ń gbé sí ìpààrọ̀rọ̀, ìyẹn silent. Ó máa ń-- almost every time ni ẹ̀rọ àgbéká mi máa ń wà ní, ẹ́, general. Ìyẹn nipe kín ni tí mo bá ní bóyá bí i pé àbí bóyá bí i message, so fóònù mi kan ò, yóò jẹ́ ǹkan tí yóò sọ̀rọ̀ sókè, yóò jẹ́ ǹkan tí yóò sọ̀rọ̀ sókè. Pàápàá jù lọ́ gan, mo tún jẹ́ ǹkan tí ó máa ń sẹ́tì ìpanijí, ìyẹn alarm lórí fóònù mi. So mi dẹ̀ kí máa ń fi bẹ́ẹ̀ gbé fóònù mi lọ sí silent. Mi kí máa ń gbé fóònù mi lọ sí silent. Lẹ́yìn pé bóyá pé mo bá wà níbí, bóyá bí i mo bá wà níbí, ẹ́, àpérò, ìyẹn meeting, àbí bóyá pé mò ń ṣe ǹkan tó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ kí ǹkan kó dé nà mí, kó disturb mí àbí kó distract mi. So irú àwọn àkókò báyìí náà ni àkókò elé ti, ẹ́, fóònù mi máa ń wà ní ìpààrọ̀rọ̀, ìyẹn silent. Àmọ́ yàtọ̀ sí àwọn ǹkan báyìí, ẹ̀hun náà ni pé kí ni fóònù mi kan ò, ó jẹ́ ǹkan tó máa ń gbé sí aláriwo, ìyẹn loud speaker. Láta ni gbé tí bá ní bóyá bí i pé ní o àbí tí bá ní message, so má baà lè gbọ́, má dẹ̀ ba lè mọ irú èèyàn tí wọ́n pè àbí irú àtẹ̀jíṣẹ́ elé ti ó bá wọlé, so kò jẹ́ bó ṣe jẹ́.

Ẹkún níbí báyìí. So lọ́dọ̀ tiwa ni bi báyìí a máa ń pín ẹkún sí ọ̀nà méjì. Bẹ́ẹ̀ ni a máa ń pín ẹkún sí ọ̀nà méjì. Àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ẹkún ayọ̀, ẹkún pé èèyàn gbọ́ ìró dùnnú. So inú èèyàn wá dùn ládùn jù, so ó máa ń fà kí omi kí ó jáde ní ojú èèyàn. Eléyìí ni à ń pè ní ẹkún ayọ̀, ẹkún ìdùnnú. Ẹ̀kéjì bẹ́ẹ̀ náà ni ìbànújẹ́. Bó yá èyàn gbọ́ ìró nípa nǹkan tí ó da àbí nǹkan tí ó ba ni nínú jẹ́ àbí èèyàn tẹ̀ ṣe nǹkan tí ó kú díẹ̀ ká tó. Bó yá ń pé wọ́n bá èyàn wí ẹ̀hen ìbànújẹ́ ni ìyẹn. Ẹ̀kéta n bẹ́ẹ̀ náà ta lè pè ní ẹkún. Òun náà ni bo yá pé èèyàn ń ṣe nǹkan tí ó da. Bẹ́ yá ní ìsìn èèyàn, ẹ́ èèyàn, èèyàn lọ sí ilé ìwé fún bí àpẹ̀rẹ̀. So èèyàn wá gbé ipò tó kẹ́yìn. Ẹ̀hen so wọ́n lè bá yàn wí. So látara pé wọ́n bá yàn wí yẹn kọ ò kí ẹkún wá jáde ní ojú èèyàn. So òun náà ni oríṣiríṣi àwọn ẹkún eléyi tó wà. So kí n wá lọ sí orí àkọ́kọ́ bẹ ẹkún ayọ̀, ẹkún ìdùnnú. Òun náà ni ẹkún kan eléyi tí mo níìfẹ́ sí dáadáa. Ẹ̀hen tó dé jàsín pé ẹni tó bá ní là káye náà, èèyàn tó rí rẹ̀ bá pé ìró ẹkún báyìí náà ni ó yẹ kí èèyàn máa tọrọ. So òun náà ni pé so ìdùnnú dé bá yàn, èèyàn bímọ ni, èèyàn fẹ́yàwó ni, àbí èèyàn tẹ̀ tí ń retí nǹkan tipẹ́ tipẹ́ boyá bí èèyàn submit proposal ni, àbí iṣẹ́ kan tí èèyàn ti ń retí, èèyàn kọ́kọ́ ti ẹ̀ wá ni. Boyá pé èèyàn tẹ̀ ti, èèyàn ti lọ́sẹ̀ hope pé tọ́, kó súnmọ́ kó bọ́ síi mọ́. Akọ̀ ti ẹ̀, wọ́n kọ̀ ti ẹ̀ múnú ìyẹn wá gbé. À, bàbá alágbájá, ìyá alágbájá ó máa ti bọ́ síi. Bí dùnnú yẹn ṣe máa, bó ṣe máa pọ̀ tó bá yẹn, ó máa ń fà kí omijé yẹn kí ó bọ́ lójú èèyàn kí èèyàn sunkún pé à, nígbẹ̀yìn gbẹ̀yìn ó padà bọ́ síi. Ẹ̀hen eléyi kọ́ o ẹkún náà ni. Àmọ́ ẹkún ayọ̀ ni. Ẹ̀kéjì bẹ́ẹ̀ náà ni ìbànújẹ́. Ìbànújẹ́ látara pé nǹkan tí èèyàn ò ti è rò rárá àbí nǹkan tí èèyàn ò ti è, tí èèyàn tẹ̀ lè wò pé yóò tì ẹ padà ṣẹlẹ̀ fún bí àpẹ́rẹ́ ní ìsìn boyá èèyàn kú fún èèyàn àbí kó yìí. So ìró nǹkan bá yàn kọ ó jẹ́ nǹkan tó máa ń gbomijé lójú èèyàn. Àbí ẹ̀hen òun máa ń gbomijé lójú èèyàn tó já sí pé èèyàn tẹ̀ máa ké, èèyàn máa ké dáadáa. So eléyi kọ́ o ìbànújẹ́ léléyi ẹkún ìbànújẹ́. Ẹ̀kéta bẹ́ẹ̀ náà ni tí mo ti ṣe sọ síwájú, òun náà ni bẹ́ yá tí èèyàn bá, tí èèyàn bá fail, tí èèyàn bá fail, tí èèyàn bá ṣe nǹkan tí ó da. Ẹ̀hen boyá ọmọ ní ìsìn, ọmọ ṣe nǹkan tí ó da, a wa bá wí. So ìyẹn náà kọ ẹkún náà ni yẹ̀n. Àmọ́ kí n wá padà sórí pé ìgbà wo lèmi kẹ́yìn sunkún tó bá jẹ́ ń pè tí àkọ́kọ́ tí mo ti ṣàlàyé yẹn ni ẹkún ìdùnnú yẹn. Ẹ̀hen so eléyi n kọ́ o mi ti è lè rántí, mi ò lè rántí torí èmi fún ara mi jẹ́ nǹkan tí ó, ó fẹ́ rẹ́ kí omi máa jáde ní ojú mi. Tó bá ń pè tẹ̀kéjì yẹn ni ìbànújẹ́. Eléyi n kọ́ o bẹ́ yá kí ni pé bẹ́ yá bí ọdún bí mẹ́tàlá sẹ́yìn nígbà tí ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ tí ó jẹ́ nǹkan tó bà mí nu jẹ́ gidigidi. Òun náà ni bẹ́ yá bí ọdún mẹ́tàlá. Eléyi tó kẹ́yìn bẹ́ẹ̀ ni pé boyá mo fail ni àbí mo ń ṣe aṣemáṣe tí wọ́n wá bá mi wí lórí rẹ̀. Eléyi kọ́ o mi ti è lè rántí. Eléyi a tẹ̀ ti máa lọ boyá fún bí a ti máa lé ní boyá bí, ẹ́ mẹ́ẹ̀ẹ́dógún, ìyẹn fifty years, fifteen, ẹ̀hen one and five years a ti máa lọ bẹ́ẹ̀, a ti máa lọ bẹ́ẹ̀. So kò jẹ́ bó ṣe jẹ́ nǹkan tí mo lè rántí náà ni mo ti sọ yẹn. O ṣe gan ni.

Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé tí ẹyan bà wa lórí ìlà, so o pé fún pé kí ẹyan ní sùúrù. Ìlà náà ni queue. Ẹ̀hẹn, fún bí àpẹẹrẹ nísinyí báyìí tí ẹyan bà lọ sí, ẹ́, àwọn ilé ìfowópamọ́sí, ẹ́, bo yá bí GTBank. Látara pé GTBank wọ́n ní àwọn oríṣìíríṣìí, ẹ́, oníbàárà àwọn customers wọn pọ̀. So kò fẹ́ sí bí ẹyan ṣe fẹ́ ṣe tí ẹyan o ní sì lórí ìlà. Látara pé àwọn èèyàn máa dé bá àwọn èèyàn bẹ́ẹ̀ náà ní. Kódà kí èyán tètè lọ gan, èèyàn máa bá àwọn èèyàn níwájú. So ó lè yí máa fà kí eyan ní láti dúró. Kódà èyán lè dúró fún bí wákàtí méjì, wákàtí mẹ́ta. So iru àsìkò bá ì kọ́ òó o jẹ́ àsìkò kan tó jẹ́ pé ó máa padà ṣòfò. Dánu náà ni ẹ̀yàn ní padà fi rín ǹkan míì ṣe jú pẹ́ kíni o. Kí eyan sá à ti ẹ́ ní surú tí ǹkan tí èyán fẹ́ ṣe yẹn tí yóò fi padà kan èèyàn, tí yóò fi padà kan èèyàn. So, ẹ́, bá wo wá ni mó ṣe máa wá rí àkókò yẹn náà lò. Ìgbà mí dèwàá náà to já sí pé, ẹ́hẹn, mó lè wà ní orí ìlà yẹn náà. Tó já sí pé mó lè ṣe ǹkan mí, mó lè ṣe ǹkan míì náà lórí ìlà tí mo wà yẹ̀n. Bó yá fún bí àpẹẹrẹ nísinyí àwọn iṣẹ́ eléyìí tó bá jẹ mọ́ pé kí n ṣe wọ́n gba orí ẹ̀rọ àgbéká náà. Tí bá wà lórí ìlà náà kò sí ǹkan tó ní kí mà lè ṣe. Ṣè bí kí kọ̀ tí ẹ dúró náà ni. Ẹ̀hẹn, wọ́n ò ní pé kí mà tẹ ẹ̀rọ àgbéká mi wọ́n ò ní pé kí mà tẹ́. Tí bá ní ǹkan pàtàkì kan náà tí mo fẹ́ send àbí tí mo fẹ́ sọ fún, ẹ́, àwọn tó jẹ́ bí alábàásisẹ́pọ̀ mi náà, mó lè sọ gba orí ẹ̀rọ àgbéká mi náà. Ó kọ̀ ti ẹ́ já sí pé kíni oo àwọn ǹkan míì náà wà tó já sí pé kíni o látara à ń pé mo wà lórí ìlà. So kò ní le jẹ́ kí, kí n lè ráyè ṣe wọ́n. À mọ́ kí wa ṣe pé mi o wà ní lè ṣe ǹkan kan lọ títítítítí náà ọo. Ẹ̀hẹn, so àwọn ǹkan mí wà tó já sí pé kíni o. Mà lè gba, mó lè gba orí ẹ̀rọ àgbéká mi ṣe wọ́n náà. Gẹ́gẹ́ bi mó ti ṣé ṣe àlàyé síwájú. Mó lè pe àwọn èèyàn pe ó yá, ẹ bá mi ṣe irú kan báyìí. Ẹ̀hẹn, mó lè ṣe one or two things báyẹ́n. Kódà mó lè tún ṣiṣẹ́ gan lórí ẹ̀rọ àgbéká náà. Tórí láwọn oríṣìíríṣìí iṣẹ́ kan náà eléyìí tí a má n ṣe gba orí àwọn àgbéká. Mó lè send email sí èèyàn tó bá bùkátà sí pé kí n send. Mó lè send receipt ṣe èèyàn lórí ẹ̀rọ àgbéká náà ni. Mó dèwàá lórí ìlà àbí kó yé bá yẹn. Ó kọ̀ jẹ́ ẹ já sí pé kíni o kí n ṣe gbogbo ǹkan náà ni mó lè gbà ṣe ní pé mó lè gbà ṣe tí bá wà ní orí ìlà. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo máa ń na ara mi? Do I beat myself? Rárá, ò sí bí mo ṣe lè na ara mi, àmọ́ tó bá yán pé ṣe mo máa ń bá ara mi wí, bẹ́ẹ̀ni, so mo máa ń ṣe self discipline fún ara mi. Bóyá pé tí bá ṣe nǹkan tí ó bá kù díẹ̀ kátò, ó lè jẹ́ pé bóyá àṣìṣe ló gbé mi dé ibẹ̀ àbí pé àìmọ̀ kan. Ẹ̀hẹn, so irú nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ náà nǹkan o, o ti bá ràwoyan tí wọ́n bá pè mí ṣá kíyèsi pé irú nǹkan báyìí nǹkan o, nǹkan tí mo n ṣe o kò fẹ́ dára tó, so mo dẹ̀ máa gbọ́, máa jẹ̀ ṣé àtúnṣe elé tu yí ó bá yẹ kí n ṣe, àmọ́ kí wọ́n máa na ara mi, àh ẹ̀mi ò rò bóyá irú nǹkan báyìí ṣe ṣe o, àbí bá ń lo, ṣé ṣe ṣá, kò ṣe ṣe, kò ṣe ṣe. Àmọ́ ṣe mo máa ń bá ara mi wí nígbà tí bá ṣe àṣemáṣe bẹ́ẹ̀ ni mo máa ń bá ara mi, so òun náà ni pé kí ni o, kí n sọ fún, kí n sọ fún ara mi, kí n bá ara mi sọ̀rọ̀, kí n dá ara mi jòkó sílẹ̀ pé nǹkan báyìí báyìí ṣe ó dẹ̀ dà bí mo ti ṣe ṣe látara èsì elé tí mo bá bọ̀ àti oríṣìíríṣìí àwọn àkíyèsí elé tí wọ́n pè mí sí. Ẹ̀hẹn, so irú nǹkan báyìí náà nǹkan o. So elé náà bóyá tọ̀, bóyá kí a sọ pé mo na ara mi náà dẹ̀ ni, àmọ́ kí n ṣe nínú ara ẹni ni wọ́n máa ń pe irú nǹkan báyìí. Òun náà ni pé kí ènìyàn bá ara èèyàn wí, òun náà nìkan tí èmi mọ̀ tí wọ́n máa ń pe irú nǹkan báyìí, so ojú ẹ bó ṣe jẹ́ ṣá.

Ìsọdọ̀tun ọkàn gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́ yín náà ni, bóyá ká ní pé kí èèyàn máa pariwo, kí èèyàn máa paarọ̀, ìyẹn pé kí èèyàn máa replace àbí kí èèyàn ṣe pàṣípààrọ̀ àwọn èrò elèyi ti èyàn bá ń rò ní ọkàn ènìyàn. Òun náà ni pé kíni ó da, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tó pàtàkì kí èèyàn máa ṣe lóore kóòrè látara pé kíni ọkàn máa ń dọ̀tí látara pé àwọn ǹkan eléèti ó yẹ tó bá ti ń gbọ́n kọ́, ó súmọ́ pé kó máa ṣe àkóbá fún ọkàn wa. Òun náà ni pé bóyá bí àpẹ̀rẹ́ nísìnyí, bóyá tí èèyàn bá ní ìṣòro kan àbí bóyá bí èèyàn bá ní ìdojúkọ pẹ̀lú, bóyá bí ọ̀rẹ́ àbí àwọn tó dá sí pé èèyàn ń bá ṣiṣẹ́ ní ibi iṣẹ́. So eléyi lè fa kí ọkàn wa kó fẹ́ dọ̀tí sí onítọ̀hun nà. Òun náà ni pé kíni ká wá, wá bá tẹ̀sí máa kó ṣe, bá ṣe máa kóko ṣe àtúnṣe sí èyí tó bá jẹ́ wàhálà tó bá wà ní àárín àwa àti ti wọn kí ọkàn wa kó bá lè mọ́. Bàá bà ṣe eléèyi ọkàn wa ńkọ̀ yóò, yóò máa dọ̀tí sí ni, a máa ní ìkórìíra sí ara wa. Àmọ́ tó bá ti ń ṣe eléèńkan, eléèńkan yóò jẹ́ sábàbí láti jẹ́ sí i pé kíni o, kí ọkàn wa kó máa ṣe pé kíni ó kó mọ́, kó mọ́. Eléyi ni ò yóò wá jẹ́ kí ọkàn wa ńkọ̀ ó kó máa mọ́ ní òrè kóòrè. Bó tí ẹ bá dẹ̀ tí ṣe mọ̀ pé kíni òun kò sí náà, kò sí pé bóyá pé kí èèyàn wà, kí èèyàn máa wà ní bóyá bí àwọn àdojúkọ rara, ilé ayé yóò rí bẹ́ẹ̀. Kí èèyàn, èèyàn máa rí àdojúkọ náà ni àmọ́ eléèti ó fi ń dàjú náà ni pé tí irú àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ṣẹlẹ̀, kí èèyàn wá ọ̀nà àbáyọ sí irú àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn, kí èèyàn wá bí eyàn ṣe máa tètè parí rẹ̀. Kó máa ba lè dí n pé kíni yóò jẹ́ ìdọ̀tí, yóò máa fa oríṣiríṣi àìsàn sí ọkàn wa. So òun náà ni pé kíni ò, ká jẹ́ eyan kan tí wóò máa wo ọkàn wa ní gbogbo ìgbà, ká de jẹ́ eyaǹ kan tí yóò máa wá àtúnṣe sí gbogbo ìṣòro eléyiti a bá ń kojú àbí gbogbo ǹkan tó bá lè jẹ́ bí àbí tí ó jẹ́ kí ìkórìíra wà láàárín àwa àti àwọn, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wa, ọ̀rẹ́ ni, àbi àwọn alába gbé náà àbí àwọn ará àdúgbò wa náà. So ká jẹ́ eyan kan tí yóò máa ṣe àmójúkúrò lọ́pọ̀lọ́pọ̀, ká jẹ́ eyan kan tí ó máa ṣe àmójúkúrò níbi àwọn àṣìṣe àbí lára àbí ǹkan òmí náà tí wọ́n bá ṣe fún wa. So ká jẹ́ eyan kan tí ó máa ṣe àmójúkúrò. Tó bá dẹ̀ jẹ́ áwá náà ni ká wá bá ṣi ṣẹ́ máa tọ̀rọ̀ àfojúrí lọ́wọ́ wọn pé kí wọ́n má béèrú pé tọ̀. Kò sí kí ń ṣe bóyá pé àmọ̀ mọ̀ ṣe. So bóyá bí ìjọ́mọ́ ènìyàn ló gbé wa àbí bóyá pé a ti ẹ̀ mọ̀ bí, àbí bóyá tí a dá sí pé bóyá bí àìmọ̀ kan ní ọ̀dọ̀ tiwa. So ta bá dẹ̀ tí, tí èèyàn bá ti mọ éṣẹ́ rẹ̀ lẹ́sẹ̀, kò kí ń pẹ́ lórí ikunlé mọ̀. So ká jẹ́ eyaǹ kan tí yóò, yóò sọ, ká jẹ́ eyaǹ kan tí ó máa wá bí a ṣe ṣe àtúnṣe sí gbogbo oríṣiríṣi ǹkan tó bá jẹ́ bí wàhálà láàárín àwa àti àwọn ẹlòmíràn náà. So ò kó jẹ́ bó ṣe jẹ́?

Tí bá wò fínífíní nọ́mbà orílẹ̀, so nọ́mbà orílẹ̀ ni kì í ṣe bóyá pé ó wà fún particular individual kò sì fún èèyàn kan pàtó. So ó jẹ́ ǹkan tó wà fún bóyá bí ka ní pé states, bóyá ka ní pé bí i local government àbí agbègbè tí èèyàn bá ń gbé. Òun náà la mọ̀ sí landline number, ọ̀ kan ní postal code, ka ní postcode àmọ́ lè kọ̀ ó kò sì fún èèyàn kan. Lẹ́yìn tí a bá máa ní pé bóyá bí i nọ́mbà ìdánimọ̀, bóyá bí i àwọn ẹ̀mí ni NIN, ẹnh ẹnh so National Identification Verification Number, NIN àbí ka ní BVN náà tó jẹ́ Bank Verification Number. Lẹ́yìn eléyìí èèyàn lè dá ní nọ́mbà orílẹ̀, ó wà fún bóyá bí i ẹ agbègbè ibi tí èèyàn bá ń wà. Látara pé tí wọ́n bá ń, tí wọ́n bá ń tọ ibi kan lọ, ṣó tí wọ́n bá sì lè sọ pé tí wọ́n bá tie ti lè tẹ́ sórí àwọn ẹ̀rọ ayélujára bí i ara wọn yìí, tí wọ́n bá sì lè tẹ irú address yẹn síi, yóò ba lè jẹ́ ǹkan tí yóò tètè gbé jáde. Àmọ́ pé fún èèyàn kan pàtó nọ́mbà orílẹ̀ landline number kò sì fún èèyàn kan pàtó. So ó sún mọ́ kó já sí pé àṣìṣe wà nínú bí wọ́n ti ṣe kọ ìbéèrè lè yìí. Àbí ẹ àṣìṣe náà tì ọ ló máa jẹ́, kò lè jẹ́ nọ́mbà orílẹ̀. So òun náà ni pé kí ni ò, ìdáhùn náà ni pé ẹ àkọ́kọ́ ìbéèrè yìí ò ò kò ń ṣe ǹkan tí ó wà ní ọ̀nà tó yẹ kó gbà wà. Ẹ̀keji ní pé ká tẹ̀ wá sọ pé bẹ́ẹ̀ náà bá ni ìbéèrè náà. So òun náà ni pé kí ni ò mi ò ní, mi ò ní, kò dẹ̀ sé ṣe kí n dẹ̀ ní. Látara pé kò sí ǹkan tó ń jẹ nọ́mbà orílẹ̀ fún èèyàn kan pàtó. Yátọ̀sí pé tó bá tì lè jẹ́ bóyá bí i àwọn NIN number, ọ̀ ka á ní pé bóyá bí i BVN. Yàtọ̀ sí elẹ̀yi ǹko ò èèyàn tún lè ní nọ ẹ nọ́mbà orílẹ̀ mi tó yàtọ̀ sí àwọn ilẹ̀ tí mo ti dárúkọ síwájú, kò jẹ́ bó ṣe jẹ́.

Kaadi ìṣe, òun náà ní á tún lè pè ní ìdánimọ̀ fún iṣẹ́. Bóyá ẹ̀hen ìdánimọ̀ fún iṣẹ́, kì í ṣe ibí iṣẹ́ nìkan ní káàdì wá fún. Ẹ̀yàn tó bá jẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ náà, wọ́n máa ń níru ìdánimọ̀ yìí. Bóyà ẹbí-- anywhere tí ẹyan bá tí ẹ tin ṣiṣẹ́, so ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ẹ̀yàn ní irú káàdì báyìí. Látara ń pé ẹ̀yàn ò ní máa, ẹ̀yàn ò ní í ṣi àwọn èèyàn gbé síra wọ́n, ẹ̀yàn ò ní ṣàwọn èèyàn gbé síra wọ́n. Pàápàá jùlọ àwọn ààyè bí tó bá jẹ́ bí ààyè ìjọba àbí àwọn àwùjọ nà àbí àwọn àwùjọ eléyi tó jásín pé kí ni wọ́n tó bi, tó jásín pé kí ni wọ́n, a ní láti nílò verification. So kíni nǹkan ìdánimọ̀ eleyi tí a fẹ́ lò, òun náà ni káàdì yẹn. So oníkálukú ǹkan tí wọ́n bá ti lè fún ní káàdì yẹn, so wọ́n máa ṣe àwọn oríṣiríṣi ǹkan tí ó yẹ kí wọ́n ṣe lára káàdì náà. Orúkọ ni, ibi tí wọ́n ń gbé ni, pósìtì wo lódimu, ṣọ́gà ni, sọ́mọṣẹ́ ni, ṣe òun ni àkáúntàǹtì ni, nǹkan kan báyen. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba àwọn information eleyi tán kọọ, so wọ́n má wá fi sí orí káàdì ìdánimọ̀ onítọ̀hún. So láti ẹrú-- láti ẹnu géètì, ẹnu ọ̀nà ibi iṣẹ́ náà ni wọ́n ti máa ń ṣe àgbéyẹ̀wò, àgbéyẹ̀wò irú káàdì náà. Ṣé ti òṣìṣẹ́ ilé iṣẹ́ náà ló jẹ́ ni? Tó bá jẹ́ pé òṣìṣẹ́ ilé náà ló bá jẹ́, tó wọ́n bá ti yẹ̀wò fínnífínní, so wọ́n máa ń pẹ́ kí irú ẹ̀yàn bẹ ǹkan kò wọlé. Àmọ́ tó bá jẹ́ pé ayédèrú èèyàn ni àbí tí ó bá tí ẹ ní káàdì, so òun náà ni pé kí ni, wọ́n ò ní fún irú èèyàn bẹ́ẹ̀ ní ìgbà láàyè. Ó dẹ̀ tún jẹ́ ǹkan tí a lè lò ní bọ́yá bí, ẹ́ẹ́, security measures, látara wípé kí ni o, ẹni tí ó bá ní kò ní ní àǹfààní láti lè wọlé. So ẹ̀yàn tí ó bá ní irú káàdì tó bá dẹ̀ fẹ́ ṣe, ẹ́ẹ́, ìjàǹbá fún iṣẹ́ wa, tó bá fẹ́ ṣe ìjàǹbá fún ilé iṣẹ́ wa, táa bá ti lè gbeyẹ̀wò níbi ẹnu ọ̀nà, táa bá ti lè ní pé eléyìí ò ní káàdì ò, káàdì ìdánimọ̀. So irú èèyàn bẹ́ẹ̀ kọ́, kò ní ní àǹfààní, kò ní ní ààyè láti lè jásín pé kí ni kí wọ́n wọ irú ilé iṣẹ́ wa. Ẹ̀ẹ́, so láti ẹnu ọ̀nà náà ni wọ́n ti máa ṣe pé kí ni o, ni wọ́n ti máa dá wọn padà. Àwọn eléyìí tí wọ́n bá ní náà nìkan ni àǹfààní wà fún pé kí wọ́n lè wọlé, kí wọ́n dẹ lè ṣe àwọn iṣẹ́ eléyi tí wọ́n bá yẹ kí wọ́n ṣe. So òun náà ni pé kí ni o, èmi ní káàdì mi, mo ní káàdì mi ó dẹ̀ wà ní ibi tó yẹ kó wà. Mi dẹ̀ máa kí ń fi ń ṣeré, kòdà gan mi, mi kì í máa fi ń bá àwọn èèyàn ṣe rárá. Ó jẹ́ bí, ibi tí mo fi sí gan ó jẹ́ ibi kan tó pamọ́, tó jásí pé èmi nìkan, náà ni mo máa ní àǹfààní sí nígbàkigbà tí n bá fẹ́ lò, látara wípé kí ni o, káàdì rèẹ́. So oríṣiríṣi àwọn èèyàn ló wà tí ó lè jásín pé kí ni o, wọ́n lè lọ ṣe ayédèrú rẹ̀, ìyẹn kó lọ ṣe fake ẹ̀, kí wọ́n máa, máa ṣe pé kí ni o, kí wọ́n máa wá im-- ẹ́ ẹ́, impersonate èmi gan gan fúnra mi. So òun náà ni pé kí ni o, mo máa ń tọ́jú rẹ̀, mo máa ń tọ́jú ẹ̀ ní ìgbà tí mi bá lò. Tí ń bá dẹ̀ ti fẹ́ lọ kan, má lọ mú ní ibi tí mo bá fi sí kí ń bá lè mú lọ sí ibi iṣẹ́ látara wípé kí wọ́n bá lè lò. Láti bá lè fi yẹ mí wò ní ẹnu ọ̀nà síwájú kí n tó wọlé, síwájú kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibi iṣẹ́. Kò jẹ́ bó ṣe jẹ́. Ní kúrúkù náà ni pé kí ni o, mo ní káàdì ìṣe àtàwọn ǹkan mi náà tí mo tó ní káàdì wọn. Ó ṣe gan-an ní mo nífẹ̀ẹ́ sí ìbéèrè eléyi dáadáa.

Ǹjẹ́ o máa ń ṣe ìpè fídíò, ìyẹn fídíò call? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe dáadáa. Mo máa ń ṣe dáadáa nígbà tí àyè rẹ̀ bá ṣi sílẹ̀. Ìgbà tí ó bá jásí pé ẹni tí mo bá, ẹni tí mo bá fẹ́ bá sọ̀rọ̀, ó bá ti jásí pé ó ti pẹ́ tèmi àti onítọ̀hún tà tí jọ ní ìfọ̀rọ̀wérọ̀, ó dẹ̀ ti pẹ́ tèmi àti onítọ̀hún gan tẹ̀ ti jọ ríra wa sójú. So òun náà ni pé mo lè pèpè fún fídíò call pé kí a bá lè rí ara wa sójú, ká bá ti ẹ lè mọ bí oníkálùkù gan tiẹ̀ ti ṣe wà ní ààyè ara tirẹ̀. So òde náà ló fàá tí mo fi máa ń pè fún fídíò call pé óyá lágbájá lágbájá jẹ a ṣe fídíò call ní, ẹ́ẹ́, alẹ́ àbí ká ṣe lọ́sàn-án àbí ní àárọ̀ náà ni. So onítọ̀hún náà ń kọ̀ o, a dẹ́, a gbà sími lẹ́nu, a ṣe, a dẹ̀ jọ sọ̀rọ̀. Oníkálùkù a dẹ̀ jọ ṣé pé kín ni, oníkálùkù a dìjọ dunú nígbà tí a bá ríra wa lórí fídíò call. Oríṣiríṣi àwọn ààyè náà ni a ti lè gbà ṣe àwọn fídíò call yìí. Àá nínú wọn náà ni WhatsApp. So a lè, a lè gbà ṣe fídíò call lórí WhatsApp. Mo tìẹ máa ń ṣe é lórí WhatsApp dáadáa. Kódà gan ní orí Telegram náà, ààyè wà fún wa kí á ṣe fídíò call lórí Telegram náà. Kódà lórí kí nin náà a tún ṣe náà, lórí kí na n pe náà o. Ẹ́ẹ́ẹ́, lórí Google Meet. Ẹ̀hẹn, Google Meet tìẹ re, òun tìẹ wà fún kíkọ́ ni. Bóyá bí tí èèyàn bá fẹ́ pa àwọn ọmọ akẹ́kọ̀ọ́, àbí bóyá pé èèyàn bá ti ẹ fẹ́ ṣe ìpàdé, ẹ̀hẹn ìpàdé bóyá bí ilé iṣẹ́, so ọ̀gá s'á àwọn ọmọ iṣẹ́, àbí bóyá bí board meeting náà ni, àbí àwọn òṣìṣẹ́ sí òṣìṣẹ́ náà ni, àbí àwọn tó jẹ́ sí bóyá bí, ẹ́ẹ́, ilé iṣẹ́ kan sí ilé iṣẹ́ kan. Kódà àwọn oníṣẹ́ ìjọba gan n ló irú fídíò call yìí látara pé kín ni, ó jẹ́ ǹkan tí ó jẹ́ ìrọ̀rùn. Ó jẹ́ ǹkan tó jẹ́ ìrọ̀rùn kò, kò ṣẹṣẹ nílò pé kí ayẹṣẹ máa wá wọ ọkọ̀ káàkiri ní pé óyá. Àfi pé ká yẹṣẹ dé ààyè ibí kan pàtó. Èèyàn lè wà nínú yàrá èèyàn, kódà èèyàn lè wà lórí ibùsùn èèyàn, kódà ó lè jásí kòkan tí èèyàn fẹ́ sùn kí èèyàn kó tẹ̀ẹ́ sáré ni. Ó yá jẹ́ kí n sáré ṣe fídíò call lópin ìgbà tí iná bá ti wà. Ẹ̀hẹn, tí gbogbo ǹkan ò bá ti dúdú. So ó jẹ́ ǹkan tí èèyàn lè ṣe. Kò dẹ́ n ṣe ǹkan tí ó ga ni lára tí èèyàn bá ti ṣe data olówó pọ́kú náà ni. So ó jẹ́ ǹkan tí ó, ó máa, ó máa tó láti lè ṣe fídíò call láti lè bá ẹni tí èèyàn bá fẹ́ bá sọ̀rọ̀ ní ìrọ̀rùn, ní ìrọ̀rùn. Kò dẹ́ n ṣe ǹkan tí ó le rárá láti lè jásí pé kí, ẹ́ẹ́, èèyàn o wá ní mọ ojútò rẹ̀. Gbogbo ẹ náà ló ti wà program. Ó dẹ̀ẹ́ wà very, very simple fún àwọn tí wọ́n bá ti ẹ ní òye àbí tí wọ́n bá ti ẹ lè ka ìwé lọ títí náà. So eléyìí nkọ o, ó jẹ́ ǹkan tí mo máa ń lò dáadáa. Ó dẹ̀ẹ́ wà very, very, very affordable. Ó jẹ́ ǹkan tí ó, ó rọrùn dáadáa láti lò fún àwọn tí wọ́n lè kàwé àbí àwọn tí wọ́n lè kàwé. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ẹ̀rín rínrìn, so kíni ẹ̀ tó lọ sí nǹkan tí ó máa ń pa mi ní ẹ̀rín, ọ̀ún náà ni pé bẹ́ yá bí ọdún díẹ̀ sẹ́yìn mo gbọ́ nípa ètò kan tí arákùnrin kan ṣe. Ṣé arákùnrin ni ṣà bí arábìnrin, mi ò lè rántí pàtó. Àmọ́ mo gbọ́ ètò kan tí èèyàn kan ṣe lórí àwọn podcast bẹ́ yá ní orí YouTube àbí kó tẹ̀ já sí pé mo kà á, bẹ́ yá nínú ìwé mo ti kà àbí kó jásí pé mo wò ó lórí àwọn podcast eléyìí tí wọ́n máa ń ṣe ní orí YouTube àbí lórí àwọn tẹlifíṣàn wa. So ọ̀ún náà ni pé kíni wọ́n jẹ́ kóyì wọ́n máa ń pè àǹfààní tó wà níbí pé kí èèyàn máa rẹ́ni kọ́, kò ní jẹ́ kí ojú èèyàn kó tètè wújọ, kò ní jẹ́ kí èèyàn jẹ́ arúgbó. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jásí kó máa ń fún èèyàn ní ìfọ̀kànbalẹ̀, ó jẹ́ nǹkan tó máa ń fún èèyàn ní ìfọ̀kànbalẹ̀ ọkàn. Àmọ́ tí èèyàn bá jẹ́ èèyàn kan tó jásí pé ó kọ̀ máa ń fajuro, ẹhẹ eléyìí nǹkan wọ́n ni ó ní ewu fún, ẹ́ẹ́h, àwọn, ẹ́ẹ́h, ago ara wa. Ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí èèyàn tètè dàgbà, ẹhẹ kò ní tún jẹ́ kí èèyàn gan tẹ̀ tó máa ní ẹwà eléyìí tí ó péye. So padà sí ìbéèrè, ọ̀ún náà ni pé kíni òun? Nǹkan tó máa ń mú mi rẹ́ni bẹ́ yá bí i kí n gbọ́ ọ̀rọ̀ kan tó sumọ̀ bí i kí èèyàn rẹ́rin, ẹhẹ màá rẹ́rin. Àbí tí èèyàn kan bá tẹ̀ ẹ́ ṣe nǹkan eléyìí tó pé fún pé kí èèyàn rẹ́rin. Àbí bóyá tí èèyàn bá ti ń sọ̀rọ̀ náà látara pé mo fẹ́ dùn un tọ́ wọnú kó má dàbí i máa pé ó kọ̀ ti ẹ ń sọ̀rọ̀ lásán. Eléyìí náà kọ́ ó tún lè jẹ́ sábà bí eléyìí tí mo máa fi rẹ́rin. So generally speaking náà, mo jẹ́ nǹkan tí ó máa ń rẹ́ni kì í wá ń ṣe pé kí n máa rẹ́rin lá láì nídìí. Àmọ́ tó bá jẹ́ sí pé nǹkan náà bá pẹ́ fún kí èèyàn rẹ́rin, ẹhẹ so mo máa ń rẹ́rin. Kìdà wá ń ṣe pé ẹ̀rín àárín jù náà ìwọ̀nba náà ni. Kí èèyàn ṣe nǹkan ní ìṣe náà nìkan tí ó yẹ fún ọmọlúwàbí. Nǹkan tí ó máa ń rẹ̀rin àmọ́ kì í ṣe ẹ̀rín àárín jù. Kìdà ṣe wípé bàbá máa ń rẹ́rin lá láì já sí pé bẹ́ yá, ẹ́ẹ́h, kò sí nǹkan tó pẹ́ fún, ẹhẹ tí èèyàn bá ti ń rẹ́rin lá láì já sí pé ìkan pé fún ó túnmọ̀ sí pé èèyàn tí ní mental nìyẹn, èèyàn tí ní gangan gan. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ẹ̀rọ ìgbésókè, bóyá kin ní lift elé ti wọ́n máa ń lò ní àwọn ààyè bí tó bá ga, bóyá bí àwọn storey building yẹn elé ti o jẹ́ kí ó mú ìrọ̀rùn wá látara bí technology ti se ń dàgbà sókè. Bóyá bí tí ènìyàn bá lọ sí àwọn ilé, ilé tó ga yẹn, bóyá bí àwọn twenty five storey, elé tí èwọ̀n a máa fi pọ́n àwọn staircase yẹn, ẹhẹ elé yìí ni yóò jẹ́ kẹ́sẹ̀ máa rùn. So tí ènìyàn bá ti lo lift báyìí, ọtọmátíkì lóun, òun máa kọ̀ tí ẹ máa gbé òun lọ sókè. Tí ènìyàn bá dẹ́fẹ̀ẹ́ wá lẹ̀ náà, ó ti ní bó tí ṣe máa ń ṣe, so yóò kọ́ gbé yàn wá lẹ́ẹ́nà ni. Ṣé mo fẹ́ràn láti máa lò ó́? Generally speaking, bí òǹkọ̀ tó bá ti le jẹ mọ́ nǹkan tí yóò mú ayé, ayé dẹ́rùn, tó ó jẹ́ kí ayé lè, kí ayé lè rọrùn fún èèyàn, so òun náà ni nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí lópin ìgbà tí ó bá ti le jásí pé yóò ní other side, yóò ní side ìfẹ́ títẹ ní ọ̀nà tí ó dá. Àmọ́ tó bá jásí pé yóò jẹ́ kí ayé rọrùn, yóò jẹ́ kí nǹkan lè máa lọ bó ṣe yẹ kó lọ, yóò jẹ́ kí nǹkan máa lọ ní ìrọ̀rùn àti ìrọ̀ ẹsẹ̀, so èmi jẹ́ nǹkan tí ó nífẹ̀ẹ́ sí. Òun náà ni pé kí ni irú ẹ̀rọ ìgbésókè yìí, ìyẹn lift, so ó jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ sí dáadáa látara pé ó jẹ́ nǹkan tí ó máa ń mú ìrọ̀rùn wá, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó yára láti lò tí ó dẹ̀ jásí pé ó, ó ga ni lára. Ìyẹn ni pé, ẹhẹ ẹhẹ yóò ṣèyàn ní jàmbá nígbà tí èèyàn bá n lọ, kò jẹ́ bó ṣe jẹ́.

Èyí ìgbà, elé ti ìpàdé máa ń wà ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ìgbà mí ò lè jẹ́ ẹ̀kan láàrin ọ̀sẹ̀, ìgbà mí dè re ò lè jẹ́ boya bí i ẹ́ẹ̀kan láàrin oṣù. Fún bí àpẹẹrẹ nísìnyí, ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí ó jẹ́ ibi ilé ìwé, elé tí ìjọba pín wa sí fún ètò àgùnbánirọ̀, ìyẹn NYSC service. So jẹ́ kí n fi ibi tí mo wà kí n fi ṣe àpèjúwe. Òun náà ní pé kí ni o. Nígbà tí a fẹ́ wọ, a fẹ́, a fẹ́ wọlé, ìyẹn táa fẹ́ bẹ̀rẹ̀ term mi, a ní, ó ní ìpàdé kan elé táa ṣe láti jásí pé kí ni o, kí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ kí wọ́n mọ ara wọn dáadáa. Àwọn tí wọon mọ ara wọn tẹ́lẹ̀ kí wọ́n fi àkókò yẹn, àkókò yẹn kí wọ́n fi kí ra wọn, kí wọ́n dè fi ṣe introduction sínu àwọn pé àwọn ni alágbájá báyìí, àwọn ni àwọn amá kọ kíláàsì báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti ń pé kí ẹni tó jẹ́ bí i adarí, ìyẹn olùkọ́ àgbà kí wọ́n ṣe àwọn àtúká, kí wọ́n ṣe àwọn àtúpalẹ̀ ìkán tí tó máa ń ṣe, ìyẹn ìpàdé elé táa tu máa ń ṣe náà ni, ẹ́ẹ́, ópén day nígbà tí àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń wá láti lè jà sí pé kí wọ́n wá ṣe àbẹ̀wò sí àwọn ọmọ wọn. Báwo ni àwọn ọmọ wọn ti ṣe ń ṣe dáadáa sí, báwo ni wọ́n ti ṣe ń kópa sí, ṣé ilé ìwé tí àwọn mú ọmọ wọn wá, ṣé ó tẹ́ ẹ, ṣé wọ́n kà ojù òṣùwọ̀n láti ìjà sí pé kí ni o. Kí àwọn tìẹ̀ máa rí ipa elé tí àwọn san owó, elé tí àwọn san ní ara àwọn ọmọ àwọn, ṣé school yẹn ṣé ó jẹ́ nǹkan tí àwọn lè ti tó rí ẹ, continue láti lè jà sí pé kí ni ò kí omọ́ táwọn lè máa wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ìpàdé elé táa tó máa ń ṣe náà ni pé boya bí ìpàdé ẹ̀kan láàrin ọ̀sẹ̀, à mí ìpàdé kan láàrin oṣù kan nígbà tí, ẹ́ẹ́, olùkọ́ àgbà àbí ẹni tó ní ilé ìwé bá ní àwọn ní announcement kan láti ṣe fún wa, àwọn ní ìkéde kan pàtàkì láti ṣe fún wa. Àwọn ìpàdé bá yen koo kò kí ẹ ti, kò kí máa ń pẹ́ rárá, kò kí máa ń pẹ́ rárá. Lára àwọn ìpàdé elé táa tu máa ń ṣe náà ni ìpàdé àwọn, ẹ́ẹ́, olùkọ́ sólu Lára àwọn ìpàdé elé táa tu máa ń ṣe náà ni ìpàdé láàrin àwọn, ẹ́ẹ́, akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn. Bó tẹ́ já sí pé kì í ṣe pé gbogbo akẹ́kọ̀ọ́ náà ni a máa ń gbà láàyè. A kọ̀ máa yan aṣojú láàrin wọn. Bó yá fún bí àpẹrẹ nísìnyí, SS1 a lè yan aṣojú bẹ́ẹ̀ bó yá bí èèyàn méjì, JS3 wá lẹ̀ bá yẹn. So yá bí i aṣojú méjì àbí aṣojú kan kó ba lè já sí pé yóò ṣe ojú wọn, yóò mú àwọn èrò elé tí ó bá yẹ kí á tu dáwọ́lé látara pé kí ìdàgbàsókè kó ba lè bá ilé ìwé wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìpàdé elé tí a máa ń ṣe. Kò jẹ́ bó ṣe jẹ́?